Mo fẹ́ran meeting lórí, fẹ́ran àwọn ìpàdé lórí fóònù, ó máa ń jẹ́ kí èèyàn fi ọkàn balẹ̀ ṣe nǹkan tó bá fẹ́ ṣe, or sọ nǹkan tó bá fẹ́ sọ, kò ní nice kí gbogbo wa, láìsí ìdíwọ́. Ọ̀rẹ́ mi ti fẹ́ran, ìpàdé lórí fóònù. Ó ma ń jẹ́ kí èèyàn fi ọkàn balẹ̀, balẹ̀, sọ ǹkan tó fẹ́ sọ, ọ̀ọ́ gbọ́ ọ̀rọ̀ tí ó yẹ kan gbọ́.